Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé?

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀?

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí?

Ṣé o máa ń ṣe ìpè fídíò?

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́?

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju?

Ṣe o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí?

Ṣé o máa ń jẹ gum?

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù?

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹ̀yín?

Nígbà wo ni ọjà tuntun yóò jáde?

Ṣe o máa ń mu àwọn ẹ̀rọ ìlera?

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí?

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójojúmọ́?

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan?

Ṣé o ti lọ sí Àgọ́ rí?

Ṣe o mọ itumọ orukọ rẹ?

Kí ni o máa ń ṣe ní àṣálẹ?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà?

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀?

Báwo ni ó máa ń ṣe irun rẹ?

Giga to ga to.

Ṣé o ní nọ́mbà orílẹ̀?

Ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà?

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotini?

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin?

Àwọn wo ni o fẹ́ràn jù?

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn?

Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín?

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ?

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀?

Ṣé o máa gbé àpò ẹ̀yìn?

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì?

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí?

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́?

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ?

Ṣe o fẹran wiwo awọn irawọ?

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́?

Se o feran yiya woran.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú?

Kini o maa n wa ninu osise tuntun.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́?

Ṣe o ni irungbon?

Ṣe o jẹ ẹni ti ko jẹ ẹran?

Ṣé ojú rẹ dára?

Orin wo ni o fẹ́ràn jù?

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́?

Ṣé o máa ṣe eré ìdánì?

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ?

Báwo ni o ṣe máa ṣètò owó iṣẹ́?

Irú kọ̀mpútà wo ni o ní?

Ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè?

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn?

Ṣé o máa ń lo ọ̀pá ìfamúra nígbà tí o bá mún ohun mímu?

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ?

Ṣe o ni aṣọ wíwẹ̀?

Ṣé o fẹ́ràn kọfí tàbí tea?

Ṣé o mọ bí a ti ń ya àwòrán?

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ?

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn?

Ṣe o gbagbọ ninu awọn igbagbọ atọwọdọwọ?

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀?

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá?

Nígbà wo ni o máa ń fà?

Ṣé o wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́?

Ṣé o ti ṣìná rí?

Ṣé o ti lu etí rẹ̀?

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀?

Ṣé o máa ń fi ìdáàbò bò òorùn sára?

Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn?

Ṣe o máa ń wo àwọn ètò tẹlifísàn?

Ṣe o ti le ẹnikan kuro ni iṣẹ ri?

Ṣe o ni aṣọ òtútù?

Ṣé o wọ gíláàsì?

Àkókò mélò ni o máa ń jẹ oúnjẹ alẹ́?

Ṣé o ní àgbàlá òjò?

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́?

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́?

Irú bàtà wo ni o máa ń wọ̀?

Ṣe o mọ bi a ti n tún àwọn nǹkan ṣe?

Ṣe o mọ bi a ti n ṣe iranwọ akọkọ?

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà?

Ṣé o ní àwòrán lara?

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ímeèlì rẹ?

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan?

Ṣe o ni gilaasi oorun?

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata?

Ṣé o fẹ́ràn rìn òkè?

Ṣé o máa ń rìn ní àlàáfíà?

Ṣé o máa ń ṣe ìdárayá?

Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́?

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé?

Ṣe o jẹ eniyan ti o maa n ṣe eto nkan?

Ìgbà mélò ni o máa ń fọ eyín lọ́jojúmọ́?

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza?

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú?

Ṣé ó máa ń rùn-ún nígbà tí o bá sùn?

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí?

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ?

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù?

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín?

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí?

Ṣé o máa ṣe àtúnlò ǹkan?

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ?

Kini o maa n fun ni itara ni ibi ise?

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn?

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́?

Ṣe o ni wà tó dára nígbà tí o bá ń jẹun?

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn?

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí?

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ?

Ṣé o fẹ́ràn rìn àtẹ̀gùn?

Kí ni ìgbádùn rẹ?

Ṣé o máa ń dé ní àkókò?

Ṣé wifi rẹ yára tó?

Báwo ni o ṣe máa ń pààrọ̀ ọkàn rẹ?

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud?

Oṣù wo ni a bi ọ?

Ṣe o mọ bi a ti ń gún kẹ̀kẹ́?

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò?

Ṣé o mọ bí a ti ń fọn?

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé?

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́?

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ?

Ṣe o mọ bi a ti n pẹja?

Ṣe o ni orukọ inaa gije?

Ṣé o ti gun alùpùpù rí?

Ṣé o máa ń ran tí àlá rẹ̀?

Data tó máa ń lò lọ́sọ̀ọ̀ ṣe pọ̀ tó.

Ṣé o fẹ́ràn wà ní oru?

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba?

Ṣe o mọ àmì ìràwọ̀ rẹ?

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀?

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn?

Ṣe o ni eto aabo kọnputa?

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀?

Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì?

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà?

Ìrọ̀rí mélòó ni o máa ń lò?

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí?

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí?

Ṣé o fẹ́ràn jíjó?

Ṣe o maa n ka awọn adehun daada?

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà?

Nígbà wo ni o kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́?

Ṣé eyín máa ń fọ́?

Irú etí ìgbọ̀ wo ni o máa ń lò?

Ṣe o ni eto lati fẹ iṣẹ rẹ si ilu miiran?

Ṣé o máa ń fín tùràrí?

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá?

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà?

Ṣé o máa ń pa owó pamọ́?

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú?

Ṣé o máa ń fi ìpara sára?

Eré ìdárayá wo ni o fẹràn jù?

Ṣe o máa ń gba àwọn ímelì àìwúlò?

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa?

Ibo ni o máa ń ra nkan?

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀?

Ṣé o máa ń wọ aago ọwọ́?

Ṣé o máa ń ka ìwé?

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù?

Báwo ni o ṣe máà ń rí lílò àkókò nígbà tí o bá wà nínú ìlà?

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀?

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ?

Ṣé owó tí o gbà dára tó?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de ǹkan?

Ṣé o ti gùn ọkọ̀ ojú omi rí?

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ?

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn?

Ṣé o mọ bí a ti ń wẹ̀?

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ?

Ṣe o ni ọgbà?

Irú fóònù alàgbéká wo ni ò ń lò?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe?

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́?

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ?

Ṣe o mọ bi a ti n ka aworan ilẹ?

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣínà rẹ?

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà?

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ?

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára?

Nígbà wo ni ó kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù?

Ṣe o fẹran awọn alọ apanilẹrin?

Ṣé o fẹ́ràn jókò nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú?

Kí ni adùn tí ó fẹ́ràn nínú ice cream?

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́?

Ṣé ó máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera?

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójojúmọ́?

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè?

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun?

Kí ni oúnjẹ tí ó fẹ́ràn jù?

Ṣé o fẹ́ràn lọ sí etíkun?

Kí ni o máa ń jẹ ní ọ̀sán?

Èso wo ni ó fẹ́ràn jẹ ju.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀?

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀?

Ìgbà mélòó ni o má ń jẹ́ kí fóònù rẹ gbóná?

Àwọn áàpù wo ni ó máa ń lò jù?

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù?

Ṣé o máa ń wọ fìlà?

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé?

Ṣe o ni kaadi iṣẹ?

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa?

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà?

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́?

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù?

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn ji?

Ṣe o fẹran awọn ipade lori foonu?

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́?

Ṣe o fẹran si ferese ọkọ?

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe?